Ní ìgbà èwe mi, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni èmi fẹ́ ṣe. Ìgbà kan mo wò pé èmi yóò di aka-aka owó tí a mọ̀ sí accountant. Ó tún yá, èmi tun wò pé èmi yóò di ti dókítà. Ó tún yá, èmi tun yí ọkàn mi padà pé èmi yóò di architect.

Ẹ̀wà jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tí a máa ń rí nínú ọ̀hun to máa ń gbìn tí a máa ń rí ní oko. A máa ń fi ń ṣe gbẹ̀gìrì. Láti fi ẹ̀wà ṣe gbẹ̀gìrì, èèyàn máa kọ́kọ́ ní láti bo. Nígbà tí èèyàn bá bo tán, èèyàn wá ṣe kóró pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí èèyàn máa fi oríṣiríṣi àwọn èròjà oúnjẹ sí.

Ni òtítọ́, afẹ́fẹ́ ti o tutu, o se pàtàkì ni àwọn ìgbà ti oru bawa. Nígbà tí oru bá tó bá ń lọ sókè tó wà dáadáa, tí ènìyàn bá rí afẹ́fẹ́ tútù ó dáa ní irú àwọn àsìkò yẹn. Àmọ́ nígbà òtútù, afẹ́fẹ́ tútù le ó léwu fún ara nítorí pé òtútù ti mú ná afẹ́fẹ́ tútù wàhálà mi laatún dálẹ̀.

Ohun tó máa ń bí mo bí mi nínú gidi gan ni tí mo bá rí àwọn ọmọdé tí wón ń bọ̀wọ̀ fágbà tó jẹ́ wípé kò sí ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wón le è sọ sí àgbà, tí wón ò mọ̀ bí a ṣe ń bọ̀wọ̀ ran àgbà lọ́wọ́ torí pé bóyá wọn kọ wọn nílé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà dèpọ̀ gan ní ayé tí a wà yìí.

Ilé ìbílẹ̀ wa jẹ́ ohun tí ó dára tí àwa máa ń fẹ́ láti ṣe. Láti ìgbà tí èmi ti wà ní ọmọdé ni àwọn òbí mi máa ti ń mú emi àti àwọn ará mi lọ sí ìlú wa láti lọ ṣe ọdún Kérésìmesì. Ìgbà mìíràn a máa ń lọ láti lọ kí àwọn òbí wọn.

Pẹjapẹja lemí, èmi mọ tí bí a ṣe ń pa ẹja tí wọ́n ń pè ní ẹja àrọ̀ torí pé a máa ń sìn ní ọ̀dọ̀ bàbá mi. A ni konkere ti a ti se ti a ponmi si, ti a ti maa n sin ẹja aro ẹja yìí, ó jẹ́ ẹja tenìyàn mọ bí wọ́n ṣe ń mu kí kan tó pa a. Àwọn kan wà tọ́n ba fẹ́ pa a wan a ọko ṣá ní àdá. Àmọ́ tí èmi bá fẹ́ pa a, ibi orí rẹ̀ ni mo máa ń dìímù. O ni àwọn kini méjì to le gun ni lowo tí n bá ti rora fọwo kọ tí mo di orí ẹ̀ mú, ó máa ń rọrùn láti, láti, láti gé e.

Ní ìgbà èwe mi, ọ̀dọ̀ àwọn òbí mi ni mo ti máa ń lo ọjọ́ ìsinmi. Nígbà náà, tí a bá ti dé láti ilé ìjọsìn, tí a bá ti jẹun tán, wọ́n á ní ká lọ gbe èwe wa ká rí dájú wípé àwọn iṣẹ́ tí wón fún wa ní ṣùkú pé a ti ṣe, a ti pa tán iṣẹ́ àmúrelé, pé a ti parí wọn kó tó di ọjọ́ kejì.

Àjò lọ sílé ní àkókò àjọ̀dún jẹ́ ìrìn àjò tó máa ń, tó máa ń múnui ẹni dùn torí pé mo mọ̀ dájú wípé nígbà tí mo bá délé àwọn tí mo máa pàdé jẹ́ àwọn tí mi i tíì rí ní ìgbà pípẹ́ tó jẹ́ pé ta bá ríra, a máa yọ̀ mọ́ra wa. Ó máa ń jẹ́ àkókò ìdùnnú, àkókò ìpàdé.

Ohun tí ìdílé ń pamọ́ jù ni àwọn àṣírí ìdílé. Àwọn àṣírí kan wà tí àwọn ará ìta ò gbọdọ̀ gbọ́ pa. Nítorí náà ni ìdílé ṣe máa ń pa àwọn àṣírí yìí mọ́ torí àwọn àṣírí tó yẹ kí ó wà láàárín ìdílé ni, tí ò yẹ kí etí ẹlòmíràn gbọ́ tí ò ń ṣe ará ìdílé.

Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ fáìlì mi ni mo ti fi pamọ́ sórí cloudu. Ìdí ni pé tí mo bá nílò rẹ̀ níbikíbi, ó máa rọrùn fún mi láti le mu ni, láti le lo o torí pé tí mo bá ṣaà tì rí ẹ̀rọ ayárabíàṣá àti íńtánẹ́ẹ̀tì lò, màá le rí i.

Bí mo ṣe máa ń tọ́jú oúnjẹ kí ó lè pẹ́ ni pé mo ní ẹ̀rọ tí ó máa ń mú, tó máa ń mú nǹkan tutù tí a mọ̀ sí freezer. Oúnjẹ tí mo bá fẹ́ kó, kó, kó pẹ́ nínú rẹ̀ ni mo máa ń gbé síbi tí ń bá ṣe ọbẹ̀, mo máa gbé sínú rẹ̀. Nínú, pẹ̀lú rẹ̀, ó máa jẹ́ kí ọbẹ̀ náà lè pẹ́ kótótó tán.

À páǹu ọ̀rùn jẹ́ òun ti a ma n fi bo ilé láti rí i wípé oòrùn o wọlé. Oorun nìkan ko ni o n bo ile fún tí òjò bá n rọ, kò ní jẹ́ kí òjò wọnú ilé. O jẹ bi ohun tí n má n bo ilé kí oòrùn àti ohunkóhun má lè wọnú ilé láti òkè. Orí ilé ni o má n wà.

Ohun tí èmi máa ń gbé yẹ̀ wò láti mọ bi ya mo lè rán ni lọ́wọ́ ò pé oríṣiríṣi. Bí tí mo bá wo, bí mo bá fẹ́ rán yan lọ́wọ́, màá kọ́kọ́ wo kín ni ohun tó ṣẹlẹ̀ sí ẹni yẹn. Irú ìrànlọ́wọ́ wo lẹni náà nílò? Ṣé ní tòótọ́ ni ẹni náà nílò ìrànlọ́wọ́? Torí pé kò ń ṣe gbogbo ènìyàn ni ìyàn lè rán lọ́wọ́. Àwọn kan wà tó jẹ́ pé kankan máa gba owó lọ́wọ́ àwọn ènìyàn láì ṣiṣẹ́ lọ́mọ. Èmi máa wo, torí náà ni èmi máa wádìí dájúdájú. Tin ba wa ìdí tó bá jẹ ẹni tí mo lè ràn lọwọ nítorí pé òní ló ìran lọwọ na ní tótó lẹ́yìn náà, màá wá wo pé ṣé mo nílò, ṣé mo ní ohun láti fi ran oní tòhún lọ́wọ́. Ṣé owó wà lọ́wọ́ mi? Tóbá jẹ́ ẹni tó nílò owó, tó bá jẹ́ pé ẹni tí ó yẹ kí n bá ṣiṣẹ́ kan, tó bá jẹ́ gbogbo yìí ni màá gbé yẹ̀ wò kí n tó lè ran òní tóhun lọ́wọ́. Tóbá jẹ́ owó lẹ̀ ẹni náà nílò tí mo dẹ̀ ní owó yìí lọ́wọ́, mo máa fún òni t'ohun ní owó náà. Gbogbo àwọn tí mo máa ń gbé yẹ̀ wò rèé.

Bi agbègbè mi ṣe yípadà láti ìgbà tí mo kéré ni wípé ní ìgbà tí mo kéré ibi tí a wà o jẹ ibi ti ile o pọ. Siriiti wa, àwọn siriiti to wa lọdọ wa ile o pọ, igbo lo pọ ti wọn fin dako ti wọn fin dako ni bi ọdún ogun sẹ́yìn oko dida ni àwọn eyan n fi gbogbo àwọn ile to wa n be. Àmọ́ nísìnyí kò sí ilẹ̀ tí wọ́n fi ń dáko mọ́. Àwọn ilé ti dìde, àwọn èèyàn ti kó àwọn ilé mèremère, ibẹ̀ ti ó ti ó ti ìbẹ̀ ti yípadà.

Kò fi bẹ́ẹ̀ sí ìyípadà ní ojú ọjọ́ bí àgbègbè mi ṣe rí aya fí pé ìgbà òjò tí a wà yìí, àwọn ọjọ́ kan wà tí òòrùn ni yọ tó jẹ́ pé òjò lè rọ̀ látara rọ̀ súlẹ̀. Àwọn ọjọ́ kan dé wá tó jẹ́ pé tí òrùn bá má yóò oma yóò láyọ̀ lagaju tó jẹ́ pé ẹni tí n bá n rìn nínú rẹ̀ gbogbo ara ẹ a su omi ni.

Èmi o kìí ṣe ẹni tó máa ń ra oúnjẹ jíjẹ, rà jẹ ní òpópónà. Àmọ́, mo rántí wípé níbí ọdún mẹ́ta sẹ́yìn, nígbà tí mò ń ṣiṣẹ́ ní sùúrùlérè, tó jẹ́ pé ibi iṣẹ́ ni mo máa ń sùn, mo máa ní láti lọ ra oúnjẹ nígbà náà, màá ra oúnjẹ láàrọ̀, màá ra oúnjẹ lọ́sàn-án láti jẹun lálẹ́ ní òpópónà.

Kon ṣe oun to rọrùn láti ṣe ìdọ́gba laarin iṣẹ́ at ìgbésí aye. Torí iṣẹ́ maa n gba ọ̀pọ̀lọpọ̀ akoko lọ. Nítorí à, nítorí náà mo máa ń gbìyànjú láti ríi wí pé ìgbà tí èmi bá sí lẹ́nu iṣẹ́, pé mò ń ṣe àwọn ohun tó ṣe pàtàkì sí ìgbésí ayé mi. Mo máa ń rí pé tí mo bá sì wà níbi iṣẹ́ kí n ṣiṣẹ́ ibi iṣẹ́, tí mo bá ti kúrò níbi iṣẹ́ kí n máa gbé iṣẹ́ lọlé. Àmọ́, irú iṣẹ́ tí à ń ṣe, iṣẹ́ máa ń pọ̀ tó jẹ́ pé ìgbà mìíràn, a máa nílò láti gbé iṣẹ́ wa lé, gbé iṣẹ́ wá lé.

Agbègbè mi jẹ́ agbègbè tó tóbi. Àwọn ènìyàn tó pọ̀ ló wà ní agbègbè mi torí ilé tó wà ní agbègbè mi jẹ́ ilé tó pọ̀. Nítorí náà, àwọn tí èmi mọ̀ ní agbègbè mi ò pọ̀. Tí a bá ní ka wò sí àwọn tó wà ní agbègbè mi torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà ní àti ibi ì- ìpínlẹ̀, ìpínlẹ̀, oríṣiríṣi ìpínlẹ̀, oríṣiríṣi ẹ̀yà àwọn èdè ni wọ́n wà ní agbègbè mi. Àwọn tí èmi dè mọ̀ wọ́n, wọ́n kéré.

Ta wá ni ó, ta ni ò ní fẹ́ràn àlọ́ apanilẹ́rìn? Èmi fẹ́ràn àlọ́ apanilẹ́rìn torí ó jẹ́ ohun tí ó máa ń mú kí ara èèyàn kí ó ṣilé nígbà tí èèyàn bá ti ṣiṣẹ́ tí gbogbo orí ti gbóná. bóyá inú èèyàn dùn, irú àwọn àlọ́ bẹ́ẹ̀ máa ń mú ènìyàn rẹ́rìn-ín, á mú ara tùyàn. Ó jẹ́ àwọn àlọ́ tó dáa.

Ohun tí mo lè ṣe nísinsìnyí tí n kò lè ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn ni, ní ìgbà náà ìmọ̀ AI tí a mọ̀ sí artificial intelligence, ìmọ̀ yìí ò tí ì gbinlẹ̀ tó bí ó ṣe gbinlẹ̀ nísinsìnyí. Ìmọ̀ yìí ti wá gbinlẹ̀ gan báyi tó jẹ́ pé oríṣiríṣi ohun la le fi ṣe. A lè fi AI yìí ṣe oríṣiríṣi iṣẹ́ ti ó jẹ́ pé lọ́gán ni èèyàn ó ṣe àwọn iṣẹ́ náà láì gba àsìkò.

Ah, èmi fẹ́ràn jíjó o. Àmọ́ mi mọ̀ bí a ti ń jó. Ijó mi ò mọ̀ bí a ti ń jó dáadáa. Jó díẹ̀ diẹ ni èmi lè jó. Mo wá ní àwọn tí ó mọ ń jó dáadáa ní agbègbè mi tó jẹ́ pé tí wọ́n bá ń jó báyìí tó gba àwọn ènìyàn tó bá wò wọ́n, wọ́n á máa sá wọ́n ní àtẹ́wọ́ ni, wọ́n á máa rẹ́rìn-ín, wọ́n á máa fi fóònù máa fi ṣe fídíò wọn.

Oríṣiríṣi àwọn owe ni emi ma n pa lára àwọn òwe tí mo máa ń pa, ọ̀kan nínú wọn jẹ́, "Igi gogoro máa ń gún mi lójú, àtòkèrè ni a ti ń wò." Ó túmọ̀ sí wípé ènìyàn ní láti lajú rẹ̀. Ẹni bá lajú, a lè rí pé ìṣòro ń bọ̀, a lè tètè yà fún un. Òmíràn ní pé, "Ẹni a ṣe ní orí ẹgbẹ́ fàbí ò dúpẹ́ pé onítòhún gbégi dínà ẹgbẹ́ ìje." Ó tún mọ̀ sí wípé tí a bá ṣe ni lóore, ohun tó tọ́ ni pé kí á dúpẹ́ ọ̀rẹ́ tí wọ́n ṣe fún wa. Òkan lára òwe tí mo máa ń sọ tún sọ wípé, "Ẹnu dùn pàjùbà, àgbàlá jawọ, ó dùn ṣọko." Èyí ó túmọ̀ sí wípé ẹnu dùn ròfọ́, pé ó rọrùn láti ṣiṣẹ́ pẹ̀lú ẹnu. Pé ìgbà tí a bá fẹ́, ta bá fẹ́ ṣe la máa rí pé kò rí, kò rọrùn bí a ṣe fẹnu sọ. Ọ̀pọ̀lọpọ̀ òwe ni èmi máa ń pa, àmọ́ kí mo máa fi gbogbo àsìkò sọ òwe. Ẹjẹ́ a dánuduro ní ibi tí a dé. Ẹ ṣe gan o.

Láti gbé oúnjẹ kalẹ̀ fún àlejò ń ṣe ohun tó léwu. A máa tí àlejò bá ti dé, tí èèyàn tí sọ fún àlejò, tí èèyàn tí bèrè iru oúnjẹ tó fẹ́ jẹ, tí ohun tó kù ni pé kí èèyàn kí ó lọ se oúnjẹ náà. Tí oúnjẹ náà bá ti-- tó bí èèyàn bá ti sè é tán, èèyàn á gbe sórí tábìlì, èèyàn á dẹ̀ pe àlejò pé kó máa bọ̀, kó wa fi oúnjẹ bá nu.

Àkọ́kọ́ tí mo rí owó ni ọdún tí mo rí owó lò pẹ̀lú iṣẹ́, owó ti ára mi lórí iṣẹ́ tí mo ṣe ní ọdún two thousand and one nígbà tí mo lọ ṣiṣẹ́ olùkọ́ni ní school tí à ń pè ní Ayọ̀ Olú ní agbègbè Abarranje ní Ìkọ̀tún. Ní ọdún náà, owó ìbẹ̀ ni mo ti kọ́kọ́ gba. Owó tí mo kọ́kọ́ gba owó náà sì jẹ́, jẹ́ àpò kan, àpò márùn náírà.

Iṣẹ́ oko jẹ́ iṣẹ́ tí ó dára fún ènìyàn láti ṣẹ. Nípasẹ̀ iṣẹ́ oko ni a ṣe máa ń rí oúnjẹ jẹ torí nípa iṣẹ́ oko ni àwọn àgbẹ̀ ṣe máa ń gbin, wọ́n a gbin èso, wọ́n a gbin oúnjẹ. Oríṣìíríṣìí èso ni wọ́n ń gbin. Èso bíi èso pineapple, èso ọ̀gẹ̀dẹ̀, ọsàn, àgbálùmọ́ lóríṣìíríṣìí, lóríṣìíríṣìí. Àwọn oúnjẹ tí àwọn àgbẹ̀ dẹ máa ń gbin bíi iṣu, ẹgẹ́, ẹ̀wà, ìrẹsì, oríṣìíríṣìí iṣu. Iṣẹ́ ogbin, ìgbà tí àwọn àgbẹ maa n gbin nǹkan jẹ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni o maa n jẹ ìgbà òjò ni wọn maa gbin bíi iru àwọn àgbàdo, àwọn èwà bí òjò bá ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí rọ, wọ́n á sáré máa ti, wọ́n máa ti kọlẹ̀, wọ́n á máa ti wọ́n bọlẹ̀. Tí wọ́n bá ti wọ́n bọlẹ̀ tán, wọ́n á máa róko, wọ́n á fi ní àwọn ohun tí ó ní jẹ́ kí àwọn kòkòrò kí wọ́n máa jẹ ewé. Bí ó bá jẹ́ bí eré ẹ̀wà, kòkòrò máa ń bò, wọ́n á ní láti fi torí kòkòrò kí kòkòrò má ba à bàjẹ́. Tó bá jẹ́ bíi iṣu, ìgbà ọ̀gbẹlẹ̀ kí ọ̀gbẹlẹ̀ tó bẹ̀rẹ̀ ni wọ́n máa ń gbin iṣu. Wọ́n á tiṣu bọlẹ̀ kó tó di pé ọ̀gbẹlẹ̀ bẹ̀rẹ̀, wọ́n á kó ewé àwọn koríko, wọ́n á kó lórí, wọ́n á ti pa ebè dáadáa tí ẹṣu bọnu ilẹ̀, wọ́n a fi iyẹ̀pẹ̀ pa dé, wọ́n á gbé ewé koríko láti fi bò, wọ́n á gbàyèpẹ̀ lórí koríko yẹn. Ohun tí eléyìí máa ń ṣe ni pé kò ní jẹ́ kí orun, kò lè wọnú ilẹ̀ láti bá jó iṣu náà mọ́ ilẹ̀ kó tó di pé ó máa ṣe gboǹgbò tí a lè fi lé máa dàgbà nígbà tí òjò bá ń rọ̀ láti máa tóbi si nínú ile.

Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ lóríṣiríṣi torí pé èmi fẹ́ gbé iṣẹ́ mi lọ sí àwọn ìlú mìíràn bí i òkè òkun, ìlú Amẹ́ríkà, ìlú United Kingdom àwọn ibi tí mo fẹ́ gbé kí ẹ̀ka iṣẹ́ mi wà rẹ. Èmi ní èrò rẹpẹtẹ o torí pé èmi fẹ́ kí iṣẹ́ mi kí ó gbòòrò torí náà mo ti ń pinnu láti gba àwọn ènìyàn lóríṣiríṣi tí màá kó lọ sí àwọn ibi wọ̀nyí láti lọ ṣiṣẹ́.